Ṣé eyin máa ń fọ́? Lóòótọ́ ni eyin máa ń fọ́. Eyin tí a bá ti kó pọ̀ sójú kan náà, tá bá tò won bó ṣe ye ká tò wọ́n, wọ́n lè fọ́. Eyin ta bá gbé ní ìgbèkúgbẹ̀, o lè fọ́. Ṣùgbọ́n ta bá wá tún àwọn ọ̀rọ̀ yìí tò, ta wá àwọn àmì orí ẹ̀ ta wá tún wọn tọ.

Ṣé o ti lọ sí àgọ́ rí? Mo ti lọ sí àgọ́ oríṣìíríṣìí, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àgọ́ ló wà. Àwọn bí i kọ̀ bá tá ń pè ní àgọ́ ọlọ́pàá, àwọn bí i àgọ́ ọlọ́pàá yẹn ni àwọn bóyá èèyàn kan ní nǹkan kan ṣe pẹ̀lú ẹnìkan tí wọ́n fẹ́ jó ẹni ẹ̀ sùn ní àgọ́. Irú ìyẹn náà àgọ́ kan nìyẹn. Oríṣi àgọ́ ló ti wà. Èèló mi lè lọ sí àgọ́, àgọ́ ọkọ̀, ibi tí wọ́n ti ń wọ ọkọ̀ lọ sí ibi àwọn oríṣìíríṣìí ibi bí ẹni pé yàn fẹ́ wọ ọkọ̀ lọ sí ìlú kan àbí kejì, èèyàn fẹ́ lọ síbi kí yàn fẹ́ wọ orí omi, àgọ́ kan náà tún wà níbẹ̀. So, ṣe o ti lọ sí àgọ́ rí? Ó, ó, ó, a ní láti lò fún oríṣìíríṣìí àwọn ọ̀rọ̀. Ṣùgbọ́n èyí tí mo fẹ́ bá ẹ sọ̀rọ̀ lónìí ni àgọ́ ọlọ́pàá. Àgọ́ ọlọ́pàá jẹ́ ibi tí àwọn òṣìṣẹ́, òṣìṣẹ́ àwọn ìjọba wà, àwọn tó máa ń, àwọn agbófinró, ìyẹn ni àgọ́ ọlọ́pàá. Àwọn òfin oríṣìíríṣìí, àwọn tó bá rú òfin ní ìdílé, ní ìdílé wa, ọ̀ní àdúgbò wa, ọ̀ní ibi iṣẹ́ wa, ọ̀ní nínú àdúgbò pàápàá, nínú ìlú, àwọn tó bá, tí wọ́n bá fìyẹ̀ sùnkàn pé wọ́n ṣe àṣemáṣe wọ́n lè kó wọn lọ sí àgọ́ ọlọ́pàá. Àgọ́ ọlọ́pàá yìí wọn ò ní àǹfààní láti dá èèyàn dúró ju bí i, ẹ́ẹ́, ọjọ́, bí i ọjọ́ méjì péré lọ. Tó bá ti ń kọjá ọjọ́ méjì bẹ́yẹn, ẹni yẹn wọ́n ní láti mú lọ sí, ẹ́ẹ́, ibi tó tún ga ju àgọ́ ọlọ́pàá lọ tí wọ́n ti máa dá lẹ́jọ́. Wọ́n ní láti mú ẹjọ́ yẹn kúrò níwájú àwọn àgọ́ ọlọ́pàá torí ibi tí àwọn òṣìṣẹ́ mọ̀ọ́, ó ní ibi tí wọ́n lè ṣiṣẹ́ mọ̀ọ́. Wọn ò lè ṣiṣẹ́ tó pọ̀ rẹpẹtẹ bẹ́yẹn. Wọn ò ní àǹfààní láti dáhùn lẹ́jọ́. Ṣùgbọ́n wọ́n lè kó àwọn bí i àwọn ọ̀rọ̀ tó bá jẹ́ pé bóyá ìjà ibi ìdílé, ìjà ẹ̀gbọ́n ṣàbúrò, ìjà àwọn ará ìlú, oríṣi nǹkan bẹ́yẹn, ó lè máa bá wọn yànjú ẹ. Ṣùgbọ́n tó bá ti ń lọ, tó ti ń lọ, tó ti ń di nǹkan bí i pé ó máa fa ọ̀rọ̀ ilé ẹjọ́, àwọn àgọ́ yìí wọn ò ní agbára láti máa dájọ́ fún ẹnikẹ́ni. Tí ọ̀rọ̀ yẹn bá rẹ̀ ti kọjá agbára wọn, wọ́n máa mú ọ̀rọ̀ yẹn lọ sí ilé adájọ́. Ó lè jẹ́ pé ilé adájọ́ kékeré, ilé adájọ́ ìbílẹ̀ àbí ilé adájọ́ ti gbogbogbò ti ìlú tí àwọn là ń wà. Oríṣìíríṣìí adájọ́ ló wà. Ṣùgbọ́n àwọn láti bí i àgọ́ yìí wọn máa mú yàn lọ sí ibi tó bá ti yẹ kí wọn mú yàn lọ.

Oríṣiríṣi aṣọ lówà tí àwọn èèyàn máa ń wọ̀, aṣọ ìjáde, àwọn aṣọ tí èèyàn lè wọ̀ lọ síbi àwọn àríyá, àwọn aṣọ ọ̀fọ̀ wà, aṣọ ìgbéyàwó wà, aṣọ ìjọsìn wà, ṣùgbọ́n aṣọ tí ó máa wù mí láti wọ̀ ni àwọn aṣọ tó fara balẹ̀, àwọn aṣọ tó fún yàn níyì, àwọn aṣọ tó bo ara, àwọn aṣọ tó gbéyàn níyì tí èèyàn bá ń lọ ibìkan, irú àwọn aṣọ bẹ́ẹ̀ ni mo máa ń, lá ti mo máa fẹ́ràn láti máa wọ̀. Aṣọ tó bá ṣe jẹ́ ń bere lára èmi ò fẹ́ràn irú àwọn aṣọ bẹ́ẹ̀ yẹn, aṣọ tó bá fara sílẹ̀ èmi ò fẹ́ràn irú àwọn aṣọ bẹ́ẹ̀ yẹn. Irú aṣọ gan tí mo fẹ́ràn láti máa wọ̀ ni àwọn aṣọ tó bo ara, àwọn aṣọ tó, tó bu, tó buyì kún èèyàn, àwọn aṣọ tó fún yàn níyì, àwọn aṣọ tó ń gbé níga.

Ní ìlú tí mo wà, ìlú Nàìjíríà ní ilẹ̀ Yorùbá, tí ẹni kan bá pé ọdún ogún mẹ́ta, tí àwọn oyinbo ń pè ní sixty, ìgbà yẹn ni a máa ń fẹ̀yìntì lẹ́nu iṣẹ́. Kí èèyàn tó, kó tó dìgbà yẹn, àwọn ìjọba wọ́n ti máa ní ìwé tí wọ́n ti ní gbogbo ọ̀rọ̀, gbogbo ayé olúwa ee, gbogbo nǹkan tí ó fẹ́ kí èèyàn tó fẹ́ mọ̀ nípa èèyàn wọ́n ti máa ní i sọ́wọ́n. Ọjọ́ ìbí, ọjọ́ tí èèyàn bẹ̀rẹ̀ iṣẹ́, àná oṣù tí èèyàn bẹ̀rẹ̀ iṣẹ́, ọdún yẹn náà ti máa wà ní, ní akọ̀ọ́lẹ̀. Só tó bá ti kú, oṣù mélòó kan kí èèyàn fi ẹ̀yìn ti lẹ́nu iṣẹ́, kí òún kí èèyàn gbé ìwé kalẹ̀ ní ẹnu iṣẹ́. Ẹ̀yàn máa ti sọ fún àwọn adarí olúwa ẹ̀ẹ́ pé láìpẹ́ láijìnáà, ẹ́ẹ̀, mo máa fi ẹ̀yìn ti lẹ́nu iṣẹ́. Eléyìí fún àwọn olùṣẹ́, àwọn tó ń ṣiṣẹ́ àtàwọn tó ń darí olù, iṣẹ́ ilé yẹn ní àǹfààní láti máa ṣe ètò àti gba èèyàn ní àǹfààní láti fi iṣẹ́ lẹ̀ ní ọna tó tọ́ àti tó yẹ. Ẹ̀yàn ò gbọdọ̀ fi iṣẹ́ lẹ̀ láì má sọ fún àwọn oníṣẹ́. Nígbà wo ni o kẹ́yìn kọ ìgbà, ìgbékalẹ̀ iṣẹ́. Ẹ̀yàn ńi lá ti máa kọ̀wé fún wọn pé, ẹ̀, Ọ̀gá mi tó tọ́ o, ọjọ́ báyìí, oṣù báyìí, ọdún báyìí ni màá fi iṣẹ́ lẹ̀. Eléyìí gẹ́gẹ́ bí mo ti sọ, máa fún wọn ní àǹfààní àti ṣe ètò, ètò owó, ètò àríyá àti ọ̀pọ̀lọpọ̀ ètò tó yẹ kó ṣe fún ẹni tó fẹ́ fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ tó fẹ́ fi iṣẹ́ sílẹ̀. Ṣùgbọ́n àwọn olúwa ẹ̀ẹ́ gbọdọ̀ to ọjọ́ orí. Bó olúwa ẹ̀ẹ́ oo ba dé tò ọjọ́ orí tí ó fẹ́ kó fi, kó tọ́jọ́ kí a ní kó fẹ́ lọ ní, ní pàjáwìrì, ó fẹ́ fi iṣẹ́ lẹ̀ ní pàjáwìrì, òun, òun ni bi wọn ṣe tun máa ṣe ìyẹn náà. Ṣùgbọ́n nǹkan tó jọjú ńbẹ̀ ni pé láti ṣe iṣẹ́ tó tọ́ àti tó yẹ, kí eeyan bá ma fi iṣẹ́ lẹ̀, ẹ̀eyàn gbọdọ̀ kọ̀wé sí àwọn olùdarí iṣẹ́.

Ní ìlú tí mo wà, ìlú tó ń pè ní ìlú Nàìjíríà, oríṣiríṣi àwọn èlò oúnjẹ ló wà níbẹ̀. Ni ọ̀pọ̀lọpọ̀ la ní tòmátì, a ní ata, a ní edé, a ní iyọ̀, a ní àlùbọ́sà. Ọ̀pọ̀lọpọ̀ ǹkan èlò ló wà, ẹpo wà, òróró wà. Kò sí ǹkan èlò tí a fẹ́ lò tí a ò rí ní ìlú Nàìjíríà tí a wà yìí. Nkan te wa béèrè ni pé báwo ni mo ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò. Ọ̀pọ̀lọpọ̀ ọjà wà ní gbogbo ìgbèríko, ní àdúgbò, ní ibùsọ̀, ibùdó oríṣiríṣi ni a ti ń ta, láti ní àwọn oríṣiríṣi ọjà tó ti ń ta àwọn ǹkan èlò. Lóòótọ́ a ní àwọn ọjà ńlá ńlá to ye pé àwọn nǹkan àlùmọ́nì ni wọ́n ń ta níbẹ̀, ṣùgbọ́n ní a tún ní àwọn ọjà kéékèèké tó wà ní ìgbèríko tó ti ń ta ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan èlò wọ̀nyí. Kì í ṣe nǹkan tó lágbára tó bẹ́ẹ̀ tí láti rí ǹkan èlò ṣe ọbẹ̀ or ṣe oúnjẹ fún ara ilé, nítorí pé ó pọ̀ jaburata nílẹ̀ Nàìjíríà. Yala kí eyan lọ sójà, or kí eyan rán, kí eyan rà lórí nǹkan tó ń pè ní online, èèyàn lè rà níbẹ̀ náà. Ọ̀ kí eyan fún, kí eyan tún ràn yẹn lọ sójà, kí wọ́n fi ọkọ̀ gbé e wá sílé fún yan. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni eyán ṣí lè lò láti rí àwọn ǹkan èlò yìí. Ó wá kù lọ́wọ́ ẹni tó fẹ́ ra ǹkan èlò láti mọ bí òun ṣe máa rí ǹkan èlò. Kókó ibe ni pé ǹkan èlò pọ̀ jaburata ní ilẹ̀ wa Nàìjíríà.

Ṣé o máa ń pàdé àfojúsùn tita rẹ? Ó ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tí èyàn fi lè sọ àwọn ọ̀rọ̀ yìí. Àfojúsùn tita rẹ, ṣe àlè ni? Àlè tó wà níta àbí ọmọge tí a ń fi tita? Ọ̀rọ̀ yìí kò rí lì farabalẹ̀ sọ fún ǹkan tó ń wá, ṣùgbọ́n lọ́kàn ọtí mi, àfojúsùn tita rẹ ó ní láti ṣe pẹ̀lú àlè. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló máa ń yan àlè nílẹ̀ wa, ṣùgbọ́n o, ọmọ Ọlọ́run ò gbọdọ̀ máa yan àlè. Ìwé Bíbélì sọ fún wa wípé obìnrin kan, ọkùnrin kan, òòrùn Ọlọ́run fọwọ́ sí. Tó bá ti ń lọ síbi pé ká máa pàdé àfojúsùn tita rẹ, pé ká máa pàdé àlè, nǹkan burúkú gbá a ni. Nítorí náà èmi ò kí ń pàdé àfojúsùn tita. Ọ̀rọ̀ orí ẹ̀pààpá ni pé èmi ò ti ẹ ní àfojúsùn tita rẹ rárá. Nítorí pé ojúkọlàdà ni ẹ ṣe.

Ṣé o ti ṣe ifẹ́ iṣẹ́ ọ̀fẹ́ rí? Ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà lẹ́yan ṣe iṣẹ́ ọ̀fẹ́. Láàfíyẹ̀, èèyàn lè máa lọ kí èèyàn pàdé ẹni tó ṣa láìní, tó dé nílò oore ọ̀fẹ́, tó nílò iranlọ́wọ́, èèyàn á ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún un. Ọ̀ bọ̀ya eéyàn rí àgbàlagbà tó gbẹ́ ẹrú sórí, ọ̀ tọ̀ tó ń rẹrù tó wúwo ju lọ, tó dé ẹ nílò ẹni tó máa bá gbé ẹrú yẹn, èèyàn ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún un. Ìyen ò ní pé torí pé o fẹ́ ṣe iṣẹ́ kan, ẹ ò gbúdọ̀ sanwó kó tó ṣe iṣẹ́ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà, ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni èèyàn fi máa ṣe iṣẹ́ ọ̀fẹ́. Iṣẹ́ ọ̀fẹ́ ó ní oore, oore tí èèyàn ṣe fún èèyàn ni o. Ó dé ẹ ní ǹkan tí èèyàn máa ń rí gbà lẹ́yìn ẹ̀. Ẹ̀yàn lè rò pé èèyàn ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún Lágbájá àbì Tẹ̀mẹ́dùn, ṣùgbọ́n èèyàn ń ṣe rẹ̀ lóore ni. Torí iṣẹ́ ọ̀fẹ́ tó bá ṣe fún Lágbájá àbì Tẹ̀mẹ́dùn lọ́jọ́ ọ̀la, ó máa di àǹfààní fún ìwọ gangan fún rara rẹ. Iṣẹ́ ọ̀fẹ́ lérè, iṣẹ́ ọ̀fẹ́ lérè. Mo ti lè jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ tí eèyan bá ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún, wọ́n máa ń fi ibi sùn ni. Ìyẹ̀n ó wà ní pé kí èèyàn máa má ṣe iṣẹ́ ọ̀fẹ́. Igba ki gégẹ ní pé ó yẹ kí èèyàn dẹ́ máa ṣiṣẹ́ tí ó máa má fún yàn lówo torí pé bíbélì ní pé ẹni tí ó bá ní ṣiṣẹ́ kò má jẹun. So bí eèyán bà ti ṣe iṣẹ́ ọ̀fẹ́, a tú máa ṣe iṣẹ́ tí ó fi máa máa rówó gbà. Méjèèjì lò lọ́wúlò ní ilẹ̀ wa, ṣùgbọ́n iṣẹ́ ọ̀fẹ́ náà ó lérè ti ẹ̀.

Ìmọ́tótó nígbà wo ni ìwọ máa ń ṣe ìmọ́tótó ilé rẹ? Ìmọ́tótó nǹkan tó jẹ́ àìmáṣeni ní gbogbo ìdílé ẹda. Ìmọ́tótó máa ń lé ààrùn lọ, ìmọ́tótó máa ń lé wàhálà lọ, ìmọ́tótó máa ń fún yàn ní oore ọ̀fẹ́ àti ní, àti máa gbé ní ilé tí ó jọjú. Nítorí èyí, ojojúmọ́ ló yẹ kí èèyàn máa ṣe ìtọ́jú ìmọ́tótó ilé ẹni. Ká máa gbálẹ̀, ká máa, ká máa fọ̀lẹ̀, ká máa nu lẹ̀, ká máa nu gbogbo abọ́, ká máa fabọ́, ká máa fọṣọ, ká máa gbálẹ̀, ká máa ṣe oríṣìíríṣìí àwọn nǹkan báyìí. Gbogbo pàǹtí tó wà nílé, lẹ́yìnkùlé, onítà ọ̀, ká máa gba àwọn nǹkan tí à ń pè ní ìmọ́tótó nìyẹn. Bí èèyàn bá kó ilé jẹ́ jọkọ̀dọ̀ sílẹ̀, tí ilé yẹn tí èèyàn ò fún, tí ò, tí èèyàn ò tú ilé yẹn ṣe, tí kò sí ìmọ́tótó nínú ẹ̀, gbogbo ẹwà ilé yẹn, gbogbo àǹfàní ilé yẹn ò mọ máa bá a lẹ́, ò mọ máa bá a lélọ ni. Ṣùgbọ́n tí èèyàn bá ń ṣe ìmọ́tótó, tí èèyàn ń gé àwọn ìkórikó tó wà láyìíká, tí èèyàn ń gbálẹ̀, tí èèyàn ń fọṣọ, tí èèyàn ń tú ilé ṣe, tí èèyàn, tí èèyàn ń nu ilẹ̀. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà yíìyí ni èèyàn ṣe ń ṣe ìmọ́tótó ilé. Ó dẹmú jẹ́ kí ilé yẹn kó ní àǹfàní ṣe.

Àkókò wo ni o fi ìsí rẹ̀ sí? Ọ̀rọ̀ yìí ò fi bẹ́ẹ̀ jagara. Ẹ dà ko jé pé ẹni tó kọ ọ̀rọ̀ yìí, òun béèrè pé àkókò wo lo fi máa ń ṣe, lo fi máa ń sinmi. Bó ya àkókò wo lo fi máa ń sinmi. Ká ní ǹkan tó bá wá nìyẹn. Gẹ́gẹ́ bí ẹni tó ní ẹ̀kọ́, ẹni tó kàwé, ẹni tó sì mọ̀wé, èèyàn gbọ́dọ̀ ṣiṣẹ́ níwọ̀nba, kó dẹ́ sinmi níwọ̀nba. Torí pé iṣẹ́, iṣẹ́, iṣẹ́ lá máa sinmi. Wàhálà ló ń gbé bara, àìsàn ló ń gbé bara, ìrẹ̀wẹ̀sì ló ń gbé bá ọkàn. Ní ojú ojúmọ́, tó bá ti lọ bí ago mẹ́ẹ̀tí, méjì, mẹ́ta, mẹ́rin, ó yẹ kí èèyàn sinmi díẹ̀. Ó yẹ kí ó yàgbẹ́ tí èèyàn tí máa, máa sinmi, kí èèyàn fara balẹ̀. Ó tẹ́ẹ̀ pé wákàtí kan pẹ́rẹ́ ni kí èèyàn sùn, kí èèyàn fojú ra jú díẹ̀. Ó tẹ́ je pé ọgbọ̀n ìṣẹ́jú ni kí èèyàn fojú ra jú díẹ̀. Lẹ́yìn yẹn kí èèyàn tu máa bá ṣẹ́ lọ. Lóòótọ́ ni pé tí èèyàn bá ń ṣeré ṣeré ṣeré, tí ó bá ṣiṣẹ́ kò da. Tí ò bá dà ní ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́, tí ó bá ṣeré, ìyẹn náà ò dẹ da. So èèyàn á ṣiṣẹ́ níwọ̀nba, èèyàn á ṣeré níwọ̀nba. Mejeèjì ó máa lọ níwọ̀n tún, níwọ̀n tún wọ́n sì ni, a máa máa fi ìlú ra wọ́n ni. Bo ṣe jẹ́ nìyen.

Ṣé o ti gun alùpùpù rí? Ọ̀pọ̀lọpọ̀ ọgbà la ti ń gun alùpùpù ní Nàìjíríà wa. Lẹ́yìn kẹ̀kẹ́, alùpùpù lòtún kan. Alùpùpù làáwọn tó bá yipé wọn rí jẹ díẹ̀ tí owó wọn tún gbé pẹ́lẹ́ ju àwọn tó ní kẹ̀kẹ́ lọ. Alùmupu ni wọ́n máa ń gun. Ní ilẹ̀ Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ ibi tí ọ̀nà ò dé, alùpùpù ló ń dé bẹ́ẹ̀. Àwọn ìgbèríko, àwọn ojú ọ̀nà díẹ̀díẹ̀, ibi tí a lè gbé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ lọ síbẹ̀, alùpùpù la ń gbé lọ bẹ. Kò sí ẹni náà tó máa lòún wà nílẹ̀ Yorùbá tó jẹ́ pé ó ń gbé ní ìgbèríko tí kò ní máa gun alùpùpù lọ́kàn. Ọ̀pọ̀lọpọ̀ igba la máa ń ní àwọn, àwọn wàhálà lójú ọ̀nà tí mọ́tò ò máa lọ díẹ̀ díẹ̀ tí wọ́n ní lọ pẹ̀lú gbogbo tí kò ní sí pé ẹ̀, kò ní sí àǹfààní àti sá eré. Àwọn rúru àṣìkò báyìí, alùpùpù nìyẹn máa bọ́ sí ní pàtàkì tí ẹ̀niyàn bá ní ibi tí ẹ̀niyàn fẹ́ sáré dé, tí ẹ̀niyàn bá ní àwọn eh ibi tí a fẹ́ lọ bóyá ẹ̀niyàn ní mítìní kan tí àpéjọ kan tó yẹ pé ó ṣe pàtàkì tí ó dé ẹ̀ ń lọ, tí ó yẹ pé ẹ̀niyàn níláti máa lo ọjọ́, ọ̀wọ́ àṣìkò, àṣìkò dé ẹ̀ ń lọ. Alùpùpù ni yan máa béèlu. Eléyìí ó lè gba ọ̀nà wẹ́wẹ́, ọ̀nà kéékèèké, ọ̀nà ìgbèríko, gbogbo ọ̀nà tí mọ́tò ayọ́kẹ́lẹ́ ò lè gbà, alùpùpù á gba bẹ́ẹ̀. Nítorí náà mo ti gun alùpùpù rí ní ọ̀pọ̀lọpọ̀ igba.

Ṣé o máà ń sáré? Àgbàlagbà ni mí o, ṣùgbọ́n lẹ́ẹ̀kan kan mo máa ń sáré o. Tí mo bá n ṣe ìdárayá, ìdárayá tí ó máa ń fún eyan lọ̀ọ́kùn ara, mo máa ń sáré. Mo máa ń bẹ́ paapaa. Ṣùgbọ́n ká ní pé bóyá eré pé eré ità eré kí eeyan sáré bí i pé èèyàn fẹ́ sáré máa ṣe competition tábí ìta n pè ní competition nlẹ́ Yorù, bí ìta n pè ní competition ní ilẹ̀ oyinbo. Irú ìyẹ́n bayẹn mi ò kí n sá iru eré yẹn o. Ṣùgbọ́n eré pé kí eeyan wà níbí kan kó máa rora sáré, sáré díẹ̀, díẹ̀, díẹ̀, díẹ̀, díẹ̀ mó máa ń sáré. Ṣùgbọ́n nígbà tí mo jẹ́ ọmọge, nígbà tí mo wà ní ilé ìwé gíga, mo máa ń sá eré tó n pè ní hundred meters. Mo máa ń sá eré o. Even tó n pè ní pé kí eeyan merìn máa sá gan, mo máa ń sá, mo máa ń sá eré, mo máa ń sá eré. Ṣùgbọ́n ní wákàtí yìí mi làgbàra atí sá eré rẹpẹtẹ bẹ́ yẹn mọ́. Mo kan máa ń sá níwọ̀n tun wọ́n sì ní o. Ṣùgbọ́n pé kí ọ̀ọ́ sáré yẹn, mo máa ń sá eré.

Ṣé o máa ń ṣe ìdárayá? Mo máa ń ṣe ìdárayá. Nílẹ̀ Nàìjíríà kò sí ẹni tó máa wà níbẹ̀ tó máa ní òun ò ní ṣe ìdárayá. Ni ọ̀pọ̀lọpọ̀ ilé ìwé a máa ń ṣe ìdárayá. Ni ọ̀pọ̀lọpọ̀ ibi iṣẹ́ wọ́n máa ń ní àsìkò ìdárayá. Ni àwọn ìwé gíga a máa ń ní ìdárayá. Kò ti è sí ìwé gíga kan tí wọ́n máa ń ní pé wọ́n, wọ́n really gbà tíẹ̀ ti ò ní ní ibùdó ìdárayá. Àwọn ilé ìwé gíga pàápàá bí i àwọn sẹ́kọ́ńdírì, àwọn ìwé ilé ìwé ìjọba a máa ń ní ibi tí wọ́n ti máa ń lọ ṣe ìdárayá. Ìdárayá jẹ́ ohun tó ṣe pàtàkì fún ẹ̀dá. A lè máa si iṣẹ́ sí iṣẹ́ ka má ṣe ìdárayá. Nígbà ìgbà mí pẹpẹ, àwọn kan máa ń lọ sí ilé ọtí, wọ́n máa ń lọ sí ilé ijó, wọ́n máa ń lọ ṣe ìdárayá níbẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ilé ìjọsìn ibẹ̀ ni a máa ń lọ láti ṣe ìdárayá. Or nígbà tí a bá wà ní ilé ẹ̀kọ́, or nígbà tí a bá wà ní ibi tí a máa ń lọ ìdárayá.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́, òun láti máa sọ èdè Faransé. Nítòótọ́ nígbà tí mo wà ní ilé ìwé gíga, mo ṣe ẹ̀kọ́ díẹ̀, mo ní ẹ̀kọ́ díẹ̀ lórí èdè Faransé, kò kọ́ kò kọ́ tó ní. Ṣùgbọ́n nǹkan tó ríli jẹ mí lógun ní wákàtí yìí ni pé láti máa sọ àti máa kọ́, láti máa kọ́ èdè Faransé àti máa sọ, tó ti dẹ̀jẹ̀ pé tí ààyè bá ṣe fúnlẹ̀ sílẹ̀ fún mi tí mo fẹ́ lọ sí ibi èdè ìlú àwọn Faransé, mo fẹ́ kí n lè máa bá wọn sọ Faransé gẹ́gẹ́ bí mo ṣe ń bá wọn sọ èdè Gẹ̀ẹ́sì. Ìlú Faransé ó jẹ́ ibi kan tí ọkàn mi wù mí láti lọ, ó wù mí láti lọ sí ilẹ̀ Faransé. Ṣùgbọ́n kò da kí ẹ̀yin lọ sí ìlú kan kí ọ má lè sọ èdè ibẹ̀. So nǹkan tí ó wù mí láti ní mọ̀ sí òun ni èdè Faransé.

Ṣé o ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílẹ̀ rẹ̀ nílẹ̀ rẹ̀? Ọ̀rọ̀ yìí ò fi bẹ́ẹ̀ yé mi. Ọlọ́gbọ́n jẹ́ àwọn òǹkàwé, àwọn tó lọ́gbọ́n, àwọn tó kàwé, àwọn tó ní làákàyè. Ṣùgbọ́n ṣe o ní àwọn ẹ̀rọ, ẹ̀rọ bíbá wo? Ṣé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni? Àbí irú ẹ̀rọ wo ni ẹni tó kọ ọ̀rọ̀ yìí fẹ́ ká mọ̀ nípa? Ó ní, ṣe o ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílẹ̀ rẹ̀? Ká ní pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni, a ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ nílẹ̀ Nàìjíríà wa yìí. Ẹ̀rọ àti bánisọ̀rọ̀ wà, a ń pè ọ̀pọ̀lọpọ̀ ní máíkrófọ̀ọ̀nù. Ẹ̀rọ èyí tí mo tiẹ̀ fi ń bá tí mo fi ń sọ̀rọ̀ yìí gan, ẹ̀rọ kan náà ni, tó ń pè ní fóònù, ẹ̀rọ ni. So, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ó pọ̀ lọ́pọ̀ ní ìlẹ̀ wa.

Bẹ́ẹ̀ni, ṣe o máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn lọ́pọ̀lọpọ̀ ọligbà. Ní ọjọ́ ajé tá ń pè ní táwọn olóyììbo ń pè ní Monday, a máa ń ṣe ẹ̀kọ́ bíbélì. Ní ọjọ́ ìṣẹ́gun táwọn oyinbo ń pè ní Tuesday, a máa ń ṣe ẹ̀kọ́ ìjọsìn àwọn olùdarí ilé ìsìn. Ní ọjọ́, ní ọjọ́ Sunday, ọjọ́ tó, ọjọ́ Olúwa, a máa ń lọ sí ilé ẹ̀kọ́. Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn. Ilé ìjọsìn jẹ́ ibi tí àwọn olóyììbo ń pè ní church. Ó dè jẹ́ ibi tí a ti máa ń sọ ọ̀rọ̀ Ọlọ́run. A máa ń jẹ́ kí ọ̀tọ́ máa ń jẹ àwọn olùkọ́ wa wọ́n á fi ọ̀rọ̀ Ọlọ́run yé wa ní kini kini. Ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ oúnjẹ tí àwọn Kristẹni gbọdọ̀ máa jẹ. Ẹni tó bá pèra é ni ọmọ Ọlọ́run, ó ńi láti máa jẹ oúnjẹ yìí tá ń pè ní ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run òun ni ìyè, ọ̀rọ̀ Ọlọ́run ni ayé, ọ̀rọ̀ Ọlọ́run ni ohun tí ó máa ń darí ẹ̀dá láti lọ sí ọ̀nà àlàáfíà àti ọ̀nà ayọ̀.

Ṣé o ma ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Ṣé o ma ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Nínú ọkọ̀, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń ṣẹlẹ̀ nínú ọkọ̀. Àwọn mì á wa máa ba olùwà kọjá, ẹlòmí à wa máa ń jókòó sórí ìjókòó. Tí wọ́n bá ní arákùnrin jọ ba mi súnmọ́ diẹ́ kí n jókòó, ó lè bẹ̀rẹ̀ sí ní jà. Tí wọ́n bá ní arábìnrin jọ súnmọ́ kí n jókòó, ó lè bẹ̀rẹ̀ sí ní jà. Ọkọ̀ jẹ́ ọkọ̀ tí gbogbogbò máa ń wọ̀, ó ṣe é ṣe kí ènìyàn máa bínú nínú ọkọ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni kan, èmi ò kín bínú nínú ọkọ̀ torí èmi rí ọkọ̀ bí pé ǹkan tí gbogbogbò máa ń wọ̀ ni. Kò dẹ́ sí ǹkan tó yẹ lé fà kí ọmọ bínú nínú ọkọ̀.

Ṣé o máa ń pa owó pamọ́? Sé o máa ń pa owó pamọ́? A! Mo máa ń pa owó pamọ́. Ni ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni mo máa ń pa owó pamọ́. Gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba, gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba, mo máa ń pa owó pamọ́. Gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ní ilé ẹ̀kọ́, mo máa ń pa owó pamọ́. Gẹ́gẹ́ bí ìyàwó ilé, mo máa ń pa owó pamọ́. Tí yóò bá pa owó pamọ́ nínú ìlú tí a wà yìí, kò sí bẹ́ni yẹ́n ṣe lè kẹsẹ járí. Kò sí bẹ́ni ẹ́ ṣe lè kẹsẹ járí. Mo ńlá ti máa pa owó pamọ́. Gẹ́gẹ́ bí obìnrin tí ó ní làákàyè. Ẹni tí ó bá ní ìpá owó, tí ó bá ní owó tó fi pamọ́, tí ọjọ́ tí ó máa ma lo owó rẹ̀ bá dé, ìbo lo ti fẹ́ kọjú sí i, ta ló fẹ́ kọjú sí i? Nílẹ̀ wa, ọ̀pọ̀lọpọ̀ ló máa ń gbé ọmú yìí tó máa ń dá ọmú ìyá ẹ̀ gbé yìí. Tí àsìkò bá dé tí èèyàn nílò owó, tí yóò dẹ̀ lówó kankan nípa mó, ta ló fẹ́ kọjú sí i? Bo bá kọjú sí ẹ̀yàn gan, wọ́n á ní, "àá arábìnrin yẹn, arákùnrin yen ó fẹ́ fi mí ṣe yẹ̀yẹ̀ ni ó ní owó tó pọ̀ lọ́wọ́. Ó dẹ̀ lé máa lo owó lọ́wọ́." So ó ṣe pàtàkì gẹ́gẹ́ bo ẹ̀dá ayé Ọlọ́run ká máa pa owó pamọ́. Ọ̀ṣẹ́.

Ṣé o ní àìsàn ìkóríra sí oúnjẹ kan? Tí èèyàn bá kóríra oúnjẹ kan, èmi ò rò pé àìsàn ni, ṣùgbọ́n ó ṣe é ṣe kí èèyàn má ní kóríra. Oúnjẹ nikan kọ lè yàn ní kóríra sí. Ẹ̀yàn lè ní kóríra sí àwọn ìwà ìdọ̀tí tí àwọn ẹlòmíì máa ń hù. Ẹ̀yàn lè ní kóríra sí gbogbo iṣẹ́, iṣẹ́ tí yóò kún ojú, ojúun, ojú hun àbí ojú hàn tí àwọn kan máa ń ṣe. Tí èèyàn bá ní kóríra, ó jẹ́ pé èèyàn kọ ìwọ̀sí yẹn ni. Àwọn oúnjẹ kan dẹ wà tó jẹ́ wípé tí èèyàn bá ń gbóòórùn ẹ̀ làásán, èèyàn á ní kóríra sí iru àwọn oúnjẹ yẹn. Gẹ́gẹ́ bí àwọn oúnjẹ tí pé a tẹ́nyàn, tẹ́nyàn ò tàn án kí ń jẹ ní àdúgbò èèyàn. Àwọn oúnjẹ òkèrè gẹ́gẹ́ bí àwọn oúnjẹ àwọn Índíànì, àwọn oúnjẹ àwọn Korea, àwọn oúnjẹ àwọn tó wá láti ibi tó jìnnà àwọn ìlú bòmíì tí èèyàn ò ní àǹfàní àti máa ṣe lóore kóòrè, èèyàn lè ní kóríra sí i. Ṣùgbọ́n tí èèyàn bá wá bẹ́ẹ̀ ní àǹfàní láti máa rí àwọn oúnjẹ nígbà gbogbo, ó ṣe é ṣe kí kóríra yẹn kó kúrò. Ṣùgbọ́n èèyàn máa ń kì í ṣàìsàn tí yan bá ní kóríra. Ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ bá lóyún, tí wọ́n bá wà nínú oyún, oyún o dẹ kí ń ṣe àìsàn. Wọ́n máa ní àwọn ìkóríra àwọn oúnjẹ kan, ṣùgbọ́n oyún kì í ṣe àìsàn. So ìkóríra oúnjẹ yẹn ó ṣe é ṣe kí èèyàn máa ṣàìsàn kí àwọn oúnjẹ kan máa rùn sí èèyàn nítorí pé àsọtẹ́ni yẹn ṣẹ oúnjẹ lè máa rùn sí èèyàn. Kò mín pé oúnjẹ ẹni àìsàn, kò dẹ́mín pé èèyàn ń ṣàìsàn ìkóríra. Ó kàn jẹ́ wípé torí àìsàn yẹn èèyàn ní kóríra àwọn oúnjẹ kan.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ ló wà ní ibi iṣẹ́ mi. Ìkan nú wọn ni àwọn òbí tí wọ́n kì í fẹ́ sanwọ́ ọmọ wọn. Ìdojúkọ kan ni yẹn, wọ́n á kó àwọn ọmọ wọn wá sí ilé ìwé, wọ́n á ṣe wọ́n sọ fún àwọn onílé wípé àwon má sanwó níjọ́ báyìí. Tó bá di àsìkò yẹn, wọn ní sanwó yẹn. Tó bá dé wá bí wọ́n pé lágbájá tẹ̀mẹ́dùn, ó lè máa sanwó nígbà báyìí báyìí. Àsìkò yìí má ti kọjá, ó máa sanwó yìí, a di wàlá, a di ìjà, a di gbọn mi sí omi òtò. Èkuru ni àwọn ìdojúkọ kan nìyẹn. Ní ọ̀nà kejì, ìdojukó àwọn ọmọ aláìgbọ́ran náà wà. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí torí ìdíle tán ti wá, wọn ò ń gbọ́ràn. Tó bá ní jókòó síbẹ̀ yẹn, wọ́n á dìde ni. Tó bá ní dìde ni, wọ́n á jókòó ni. Ọ̀pọ̀lọpọ̀ ọmo ni wọ́n ò kí ń gbọ́ràn. Ọ̀nà kẹta, àwọn olùkọ́ fúnra wọn gan, àwọn náà ni wọ́n jẹ́ ọ̀nà ìdojúkọ kan sí ilé ìwé. Ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ́ nǹkan tó ń kọ́ ọ. Aye ta wà yí, à mọn olùkọ́, ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ iṣẹ́ tó yẹ kó ń kọ́. Wọ́n kọ́n sa wa láti fi ṣiṣẹ́ láti máa gbówó oṣú ni. Wọn ò mọ iṣẹ́ yẹn dojú. Àwọn tó dẹ́ẹ̀ mọ iṣẹ́ yẹn dojú, owó gọbọi ná ń bèèrè. Wọn á bèèrè owó ńlá lọ́wọ́ èèyàn nítorí pé wọ́n, wọ́n ní ìgbẹ́kẹ̀lé pé àwọn nìkan la wọ́n lè ṣe iṣẹ̀ yẹn. So ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìdojúkọ ni èèyàn rí ní ibi iṣẹ́ yẹn.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Well, ọ̀rọ̀ yìí yìí ó toju sún mi torí wípé mi ò ṣe ọlọ́jà. Ṣùgbọ́n ta bá rò ó sí wá ta rò ó sẹ́yìn. Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Ọjà oríṣìíríṣìí ló wà. Bí mo ti sọ lẹ́ẹ̀kan ni ọjà ojúlẹ̀ wà, ọjà ìgbèríko wà, àwọn ọjà ńlá ńlá wà, àwọn ọjà kéékèèké wà. Èmi ò kí ń ṣe ìtọ́jú àwọn ọjà o. Ìtọ́jú ilé ni mò ń ṣe, ìtọ́jú ilé ìwé ni mò ń ṣe, mi ò ṣe ìtọ́jú àwọn ọjà.

Ṣé o wọ gíláàsì? Bẹ́ẹ̀ni, mo wọ gíláàsì. Gíláàsì yìí ó ma ń jẹ́ kí ń ríran dáadáa, ó ma ń jẹ́ kí ń rí nnkan tó bá wà lokere, ṣùgbọ́n nnkan tó bá súnmọ́ mi, mi ò nílò àti wọ gíláàsì. Gíláàsì yìí wọ́n pè ní gíláàsì tí àwọn eléèbò àwọn olùwòsàn àwọn òṣìṣẹ́ tó ń tọ́jú ojú tó ń gbáyàn tọ́jú ojú tí wọ́n ní kí má wọ̀, mo wọ gíláàsì.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Ẹ̀rọ ìdákẹ́jẹ́. Kí la ní lọ́kàn nípa tà sopé ẹ̀rọ ìdákẹ́jẹ́. Ní èdè gẹ̀ẹ́sì, ìdákẹ́jẹ́ means ọ́ọ́fíìsì, ó yẹni pé silence. Ẹ̀rọ wo èyàn máa ń lò tó jẹ́ ẹ̀rọ ìdákẹ́jẹ́? Òòrè yìí ò ní lákàyè púpọ̀, kò yé mi dáadáa.

Báwo ni o ṣe máà ń rí dájú pé ọjà rẹ dára? Ọjà mi máa ń da gẹ́gẹ́ bí mo ṣe sọ ilé ìwé, gbogbo àyíká ilé ìwé máa ń mọ́ tonítoní, inú ilé ìwé máa mọ́ tonítoní, ó dẹ̀ máa fanimọ́ra. Ọ̀dà tó lówó, ọ̀dà tó ní tó rí lè tàn gidi la fi máa kun gbogbo àyíká wa. Ọdẹ̀ tàǹtàǹ yẹn, ọjà yí náà ló máa ń fa àwọn ará àta àwọn tó ń wá ibi tó da fún ọmọ wọn láti wá sí ọ̀dọ̀ wa. Nítorí pé ọ̀dọ̀ wa fanimọ́ra, ọ̀dà tó ní tó fanimọ́ra, ẹ, àwọn òdòdó tó dá tó máa ń fún àyíká ní Òòrùn tó da, irú ẹ lọ́dọ̀ àyíká, a gbogbo è àyíká wa ó dẹ̀ fanimọ́ra. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń rí dájú pé ọjà tàǹtàǹ pé ó dára, ó dẹ̀ ṣe ẹ́ rí, ó ṣe ń yàn gan, ó dẹ̀ a máa ń fanimọ́ra níbi pé àwọn tó pọ̀ máa ń wá síbẹ̀ láti wá bá wa gbàjà.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Ọ̀pọ̀lọpọ̀ ona lèeyàn fi ń tọ́jú ara, ìtọ́jú abíyá wà, ìtọ́jú ojú wà, ìtọ́jú orí wà, ìtọ́jú ẹsẹ̀ wà, ìtọ́jú gbogbo ara wà. Gbogbo ẹ̀yà ara ló ní ìtọ́jú t'ẹeyan gbọ́dọ̀ máa fún un. Bá ṣe ń tọ́jú ojú, kó lá ṣe ń tọ́jú ẹsẹ̀, bá ṣe ń fọ orí, kó lá ṣe ń fọ ara yòókù, bá ṣe ń fọ eyín, kó lá ṣe ń fọ etí. Gbogbo ẹ̀yà ara ló ní ìtọ́jú tí ẹ lotọ́ọ̀tọ̀. Ṣùgbọ́n nítèmi mo máa ń tẹ̀lé àwọn ìfikalẹ̀ àwọn ènìyàn tí à ń pè ní àwọn dókítà, àwọn oníṣègùn, àwọn olùṣègùn, àwọn tó ń tọ́jú ni ní ilé ìwòsàn. Bón ṣe ní kí a ṣe máa tọ́jú ara naa la ṣe ń tọ́jú ara.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Mo máa ń jẹun nínú ọkọ̀ mi ní àwọn ìgbà míì. Kì í ṣe ojojúmọ́ ni mo máa ń jẹun nínú ọkọ̀. Ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kì í ṣe ilé oúnjẹ, ibi ìwà kọ̀ ni. Ṣùgbọ́n àwọn àsìkò kán máa ń wà tó jẹ pé èèyàn níìdì láti máa jẹun tí èèyàn bá ń wà kọ̀ ọ́, tí èèyàn bá wà níbi lẹ́gbẹ̀ẹ́ ẹni tó ń wà kọ̀. Nítorí o, b'èèyàn ò bá tètè jẹun, tí èèyàn dè wà ní súnkẹrẹ gbàkẹrẹ, àsìkò rẹ ti ń kọjá lọ, èèyàn ò tí ì jẹun, èèyàn dè lóúnjẹ yẹn nínú ọkọ̀, ó máa ṣení láǹfààní láti jẹun nínú ọkọ̀. Ṣùgbọ́n tí ò bá rí bẹ́ẹ̀ tí èèyàn ti jẹun tí ó dẹ̀ sí i súnkẹrẹ gbàkẹrẹ ọkọ̀, kò sí ìdí tó yẹ kí èèyàn máa jẹun nínú ọkọ̀

Irú orin wo ni o fẹ́ràn láti máa gbọ́? Àwọn orin Ọlọ́run, orin tó gbé Olúwa ga, orin tí ó fi títóbi Ọlọ́run han, orin tí yóò sọ àwọn iṣẹ́ rere rẹ ti Ọlọ́run ṣe nínú ayé ẹ̀dá, àwọn orin tó sọ ìjìnlẹ̀ Ọlọ́run, àwọn orin tí ó buyì kún iṣẹ́ Ọlọ́run, àwọn orin tí ó máa ń jẹ́ kí ó máa fún ni, ní ìró sókè ọkàn wa, àwọn orin tó máa ń fún ẹ̀mí wa ní, ní àǹfààní àti máa bọ́ Ọlọ́run lò, àwọn orin ẹ̀mí, àwọn orin, àwọn orin tí wọ́n máa ń fún wa ní àǹfààní láti wà níwájú Ọlọ́run nígbà gbogbo. Àwọn orin ẹ̀mí báyìí ni máa fẹ́ràn láti máa gbọ́.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi òún lọ dédé. Mi kì í kọjá àyè mi, mo jẹ́ ẹni tí ó máà ń gbọ́ àlàyé púpọ̀ lọ́wọ́ àwọn tí wọ́n bá ṣe olùdarí mi. Tí olórí iṣẹ́ mi bá ní pé kí n wọ iṣẹ́ ní ago méje àbọ̀, kó tó di ago méje àbò yẹn máa ti dẹnu iṣẹ́. Tí adarí iṣẹ́ mi bá ní pé kí n kúrò ní ẹnu iṣẹ́ ní ago márùn ún ìrọ̀lẹ́, ago márùn ún ìrọ̀lẹ́ mi á lù kin tó kúrò lẹ́nu iṣẹ́. Tí mo bá tiẹ́ máa kúrò kó tó di ago márùn ún, ma ready la ti, máa ní láti sọ fún ẹni tí ó ń ṣe adarí iṣẹ́ pé "ọ̀gá o, nítorí ìdí báyìí, ìdí báyìí, ìdí báyìí, mi ò níí lé dúró ní ẹnu iṣẹ́ di ago márùn ún tó yẹ ká, ká kúrò ní ẹnu iṣẹ́. Ẹ̀jọ́ ẹ fara, ẹ f'orí jí mi, ẹ bá mi wo ṣẹ́." Màá dé ṣàlàyé ara mi fún wọn. Ni gbogbo ọ̀nà ni mo máa ń ṣe ìbáṣepọ̀ tó dá ni mo ní pẹ̀lú olórí iṣẹ́ mi. Mi kì n í yájú sí olórí iṣẹ́, mi kì í n kọjá àyè, mo dẹ̀ máa ń ṣe iṣẹ́ mi tónítóní. Mo máa ń ṣe iṣẹ́ mi kọjá ibi tí wọ́n ní kí n ṣe lọ nítorí ọjọ́ ọ̀la. Nítorí èyí ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi òún, òún lọ l áláafíà.

Àwọ̀ wo ni o fẹ́ràn jù? Àwo, ṣe àwo Ìjẹ́un ni? Tí ó bá jẹ́ pé àwọ̀ wo ni o fẹ́ràn jù? Àwọ̀, ok. Mo fẹ́ràn àwọ̀ adúláwọ̀. Mo dẹ̀ fẹ́ràn àwọ̀ àwọn pupa, àwọn ilẹ̀ gẹ̀ẹ́sì. Ṣùgbọ́n ní gẹ́gẹ́ bí ẹran alara, mo fẹ́ràn àwọ̀ dúdú. Àwọ̀ dúdú ó ṣe iyebíye. Adúláwọ̀ àwọ̀ wa máa ń dán ni. Àwọ̀ wa ó máa ń dán ni, ó buyi kún iyan, a bá rí inú, inú òrun, ká rí inú kíni, àwọ̀ wa máa ń dán ni. Àwọ̀ dúdú ni mo fẹ́ràn jù.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Mi ò mọ àmì ìràwọ̀ mi o, mi ò tiẹ́ kí n wò. Nítorí wípé mi, mo nígbẹ̀kẹ̀lé wípé àmì ìràwọ̀ yìí kò jẹ́ ǹnkan tí ó yẹ kí eeyán ma wọ̀, èmi ò kí ń wọ àmì ìràwọ̀, èmi ò kí ń wọ àmì ìràwọ̀. Ṣùgbọ́n wọ́n sọ pé torí wọ́n bí mi ní oṣù kejì ọdún, tí àwọn olóyinbo ń pè ní February. Wọ́n ní oṣù tó ń bí mi nìyẹn. Àwọn kan de sọ pé ó jẹ́ àsìkò yẹn ni wọ́n ń pè ní Pisces, àwọ̀ ẹja. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ̀dá Ọlọ́run, èmi ò kí ń wọ ìràwọ̀, mi ò kí ń wọ ìràwọ̀ mi.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Mi mọ ǹkan tí ènìyàn kọ, báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn, pàrọ̀ ọkàn. Sé ó ń sọ pé báwo ni mo ṣe máa ń lè pa iṣẹ́ pọ̀ nígbà tí iṣẹ́ bá pọ̀ ni? Òrò náà ò ye mi púpọ̀, ṣùgbọ́n mo fẹ́ ní lérò wípé ó ń bi mí pé báwo ni mo ṣe máa ń lè ṣiṣẹ́ tí iṣẹ́ bá pọ̀ fún mi ní ìjábúra ta. Tí iṣẹ́ bá pọ̀, màá kọ́kọ́ wa àwọn tó le, tó lè ń bẹ, màá kọ́kọ́ ṣe wọ́n ná. Tí m bá ti ṣe àwọn tó bá le, tó lè ń bẹ, màá bọ́ sí àwọn tí ó lè púpọ̀ tó ṣe ṣe ní àsìkò, màá bọ́ síbẹ̀. Ó, ní ìdàkejì ọ̀wọ̀, tí iṣẹ́ bá le, tí iṣẹ́ tó bá fún yan nise tó pọ̀ rẹ pẹtẹ́, ènìyàn kọ́kọ́ lè wo àwọn tí wọ́n ní kí wọ́n tètè, kí àwọn kọ́kọ́, kí àwọn kọ́kọ́ ṣe ná. Àwọn tó jẹ́ gbòǹgì nínú àwọn iṣẹ́ yẹn, a lè kọ́kọ́ ṣe àwọn yẹn ná. Tó bá dẹ̀ ya àwọn kéékèèké nínú ẹ̀, tí ó ṣe ní àsìkò tó pọ̀ diẹ́ láti fi jù wọ́n sílẹ̀, a lè máa ṣe àwọn yẹn tó bá yá.

Kí ni o máà ń ṣe nígbà tí o bá ń dúró de ǹkan? Tí mo bá ń dúró de ǹkan, ọkan mi máa wà níbẹ̀ gidi pé a kini yí o yẹ kó ti dé, o yẹ kó ti dé, o yẹ kó ti dé. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà, màá máa ṣá sókè ṣá sódò pé a kini ní ìyẹ́ kó ti dé. Ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ẹ̀wẹ́, kaakiri ṣá sókè, màá kọ́ ọ̀dẹ̀ da kẹ́ màá máa wò pé wẹ̀ kini yìí, ó yẹ kó ti dé ṣùgbọ́n kò ti dé o. Ó ṣe pé kó ti dé, màá farabalẹ̀, màá farabalẹ̀, màá wo àwọn ǹkan ẹ́ torí mo mọ̀ pé tó bá, tó sì kò tó yẹ kó bá dé, a dé.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Ṣé àwọn tó ń torọ owó ni wọ́n fẹ́ sọ níbí tó jẹ́ oníbàárà, tàbí àwọn tí oníbàárà? Kání àwọn oníbàárà ni, mi kì í ta oúnjẹ, nítorí náà kò sí bí mo ṣe lè máa jẹun pẹ̀lú àwọn oníbàárà. Kádẹ̀ ẹ́ ni àwọn oníbàárà ni, mi ò ní àwọn oníbàárà ní tòsí mi, nítorí náà mi kì í jẹ oúnjẹ pẹ̀lú oúnjẹ ọ̀sán, oúnjẹ àárọ̀, oúnjẹ alẹ́ pẹ̀lú àwọn oníbàárà. Ṣùgbọ́n mo ní lérò pé arákùnrin àbí arabìnrin tí ó bá kọ́ kíní, ó ń bèrè nípa oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn tí mo ń bá ṣiṣẹ́. Olúkálúkù ló máa ń gbé oúnjẹ ọ̀sán ẹ wá. Olúkálùkù à de jẹ oúnjẹ tí ó bá ti tó àsìkò oúnjẹ.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Oríṣiríṣi àṣà ni ẹbí mi máa ń ṣe. A ní àṣà ìgbéyàwó, a ní àṣà ìsìnkú, a ní àṣà ìsọmọlórúkọ. Gbogbo àṣà báyìí la máa ń ṣe. Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Ni bí ti ìgbéyàwó, tí a bá fẹ́ fi ọmọ fọ́kọ àbí a fẹ́ fẹ́ ìyàwó fọ́mọ, ó ní àwọn ọ̀nà tí a máa ń gba, ó ní àwọn ètò tí a máa ń ṣe. Ká dé ẹ ní pé àṣà ìsọmọlórúkọ náà ni, ó ní àwọn ọ̀nà tí a máa ń gbé gbà. Ó dẹ̀ ní àwọn ètò tí a máa ń ṣe náà. Bẹ́ẹ̀ náà ni àṣà ìsìnkú. A tún ní àwọn ọ̀pọ̀lọpọ̀ àṣà tí a máa ń ní. Boya nípa ti ọ̀rọ̀ ǹkan ọ̀gbìn. Àwọn àṣà kan jẹ́ pé ó ní àsìkò tí ènìyàn gbọdọ̀ jẹ àwọn èso tuntun. Tí èso tuntun bá bá dé, àwọn àṣà kan wà tí àwọn ìbílẹ̀ máa ń ṣe kí wọn tó sọ pé ó tó láti jẹ èso tuntun. Ṣùgbọ́n ní ẹbí mi o, àṣà mẹ́ta yìí la máa ń sábà ṣe.

Nígbà wo ni o kẹ́yìn rin ìrìn àjò fún isẹ́? Ó ti pẹ́ tí mo ti rin ìrìn àjò fún isẹ́. Irú iṣẹ́ tí mò ń ṣe, ẹ̀kọ́ kan la máa ń lọ sí ìrìn àjò. Nítorí iṣẹ́ yìí, iṣẹ́ tá a máa ń ṣe lẹ́mọ́lẹ́mọ́ ni, iṣẹ́ olùkọ́ ni. Ní ilé ẹ̀kọ́ wa, a máa ń kọ́ àwọn ọmọ̀dé ni. Nítorí náà, a kì í sábà jáde. À fi tá bá bá kọ́ àwọn lọ sí-- ká kó wọn lọ wo àwọn ibi kan, àwọn ibi àlùmọ́nì ilẹ̀ wa, àwọn oríṣìíríṣìí àwọn ibi ìdàgbàsókè, ibi ìtàn, oríṣìí ibi talẹ̀ kó àwọn ọmọ lọ. Àwọn igbà báyìí ni mo máa ń rin ìrìn àjò fún ilé iṣẹ́.

Ṣé o jẹ́ ẹni tí kò ń jẹ ran? À, mo máa ń jẹ ẹran o. À, mo máa ń jẹ ẹran. Ẹran adìẹ, ẹran màlúù, ẹran èkútẹ́, ẹran egbẹ́ oríṣìíríṣìí ẹran la máa ń jẹ. Ṣùgbọ́n ní àwọn ìgbà kan, o ṣe é ṣe kí ènìyàn má jẹ ẹran màlúù nítorí pé àwọn, àwọn-on dókítà wọ́n sọ pé ẹran màlúù o lè má dà púpọ̀ fún ara. Nítorí èyí, ènìyàn lè má jẹ ẹran. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni kan ní àwọn ìgbà díẹ̀ díẹ̀ mo máa ń jẹ, mo jẹ ẹni kan tí ó máa ń jẹ ẹran. Ṣùgbọ́n ẹran, ẹran màlúù ó kì sábà jẹ́ oúnjẹ tí mo máa ń jẹ. Ka la bá sọ nípa ẹran adìẹ, ẹran àwọn ẹran ọ̀gbẹ́ àwọn ẹran tí mo sábà máa ń jẹ nìyẹn. Níwọ̀n bá, níwọ̀n tu wọ́n sì ni máa ń jẹ ẹran màlúù.

Ṣé wọ́n máa ń lo ọ̀pá ìfámúra nígbà tí o ba ń mu ohun mímu? Mi o mọ̀ oun ti won ń pè ní ọ̀pá ìfámúra jù, ṣùgbọ́n tí a bá mu ǹkan nílẹ̀ Yorùbá, a máa ń lo abọ́. A máa ń lo abọ́, táa fi máa bu omi sinù nínú ikòkò. Nílẹ̀ Yorùbá, a máa ń lo abọ́. Abọ́, a de le lo àwo, táa fi fi bu omi. Táwọn òní, àwọn òní gẹ̀ẹ́sì ń pè ní cup, òun lọ́ ṣe máa ń bu omi nígbà tí a bá fẹ́ mu omi.

Ṣe o fẹ́ràn rin atẹ́gùn? Ọ̀rọ̀ yìí ò yẹ mi púpọ̀ ṣùgbọ́n ká ní atẹ́gùn ni, mo fẹ́ràn atẹ́gùn. Ní ilẹ̀ Nàìjíríà ta wà yìí, ooru pọ̀. Ooru máa ń mú ni lọ́pọ̀lọ́pọ̀. So tí a bá ní, tí a bá, tí a bá ní ẹ̀rọ atẹ́gùn, ó máa ń rọ̀ni lọ́wọ́, ó máa ń rọ̀ni lọ́wọ́. Ara tutu, ara abalẹ̀. Nítorí ẹ̀rọ wọ̀nyí ń jẹ́ kí ara tuntun, ń jẹ́ kí ara balẹ̀. Àwọn ẹ̀rọ tó mo, mo fẹ́ràn ori atẹ́gùn yìí.

Kí ènìyàn máa ń wà nínú òṣìṣẹ́ tuntun. Awọn nkan pàtàkì kan ni ma wà nínú osiṣẹ́ tuntun. Àkọ́kọ́, oṣíṣe tó farabalẹ̀, osiṣẹ́ tó ní làákàyè, oṣíṣẹ́ tó ní tó máa ń yẹ́ni sí, òṣìṣẹ́ tó ní làákàyè, òṣìṣẹ́ tó ní ọgbọ́n, òṣìṣẹ́ tó lè ṣiṣẹ́ fúnra, láma jẹ́ pé ènìyàn bẹ̀rẹ̀ sí ní ranlọ́wọ́ pẹ́ lágbà. Òṣìṣẹ́ tó mọ nǹkan tó yẹ kó ṣe tádẹ̀ ṣe lásìkò, òṣìṣẹ́ tó kì í fi fẹ́ tó kì í fi fẹ́ falẹ̀, tó kì í ṣe fi iṣẹ́ rẹ̀ falẹ̀, òṣìṣẹ́ tó mọ nǹkan tó yẹ kó ṣe, tó mọ àsìkò tí ẹ kó ṣe. Láima jẹ́ pé ènìyàn máa ma le káàkiri láti ṣe iṣẹ́ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan báyìí ni a ń fẹ́ nínú òṣìṣẹ́ tuntun.

Akọkọ mélòó ni o máa ń lọ sùn? Àkókò tí máa ń lọ sùn, nígbà mìí mo máa ń sùn fún àwọn wákàtí mẹ́fa, wákàtí wákàtí tmẹ́jọ. Ìgbà tí mo bá káni bá sùn ni aago mẹ́sàn-án alẹ́, tí mo bá ti tó aago mẹ́ta mo ti jí. Ó pẹ́ ju aago mẹ́rin mo ti jí, torí tí n bá sùn kọjá wákàtí tí mo sọ yìí, gbogbo ara a máa ṣe é bá kọ. So akọkọ mélòó ni o máa ń lọ sùn? Mo máa ń sùn bí aago mẹ́sàn-án sì mẹ́wàá, màá dẹ́jì ní bí aago mẹ́ta síbẹ̀.

Mo mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Tí mo bá wà ní ìdojúkojú, tí ọkọ̀ bá ń lọ, à ń na wọ́n síwájú báyìí, a lè máa sọ wọ́n sókè, so wọ́n sílẹ̀, ọkọ̀ yẹn máa mọ̀ pé à ń dá òun dúró ni. Tí mo bá dẹ̀ wà nínú ọkọ̀, mo fẹ́ dá ọkọ̀ mi dúró, màá na wọ́n síta nínú ọkọ̀ yẹn, màá dẹ̀ dá ọkọ̀ mi dúró.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Mi kì í pàrọ̀ ọkàn mi. Ǹkan tí màá ṣe ni mo máa ń fún Ọlọ́run ní àǹfààní àti jẹ́ Olúwa àti olúgbàlà mi. Pàrọ̀ ọkàn. Ẹ jẹ́ Jésù Krístì ló máa ń wẹ ni mọ́, ló máa ń wẹ ọkàn mọ́. Mi kì í pàrọ̀ ọkàn, ọkàn mi. Báwo lo ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Ǹkan tí arákùnrin àbi arabinrin kan kò yé mi dáadáa. Kò sí bí ẹ̀dá kan ṣe lè pàrọ̀ ọkàn rẹ̀. Kò sí bá ṣe lè pàrọ̀ ọkàn wa ju pé ká lọ bá Ọlọ́run tó dá ọkàn, kó bá wa tún ọkàn wa ṣe.

Ṣé o máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? bẹ́ẹ̀ni tí n bá lọ sí agbègbè tuntun tí mi mọ̀ nípa ẹ̀, or ibi tí mi ò dé rí, or ibi tí wọ́n júwe fún mi tí ọ̀nà yẹn ò yé mi. Tí n bá ti dé bẹ́ẹ̀ mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Ní paàpá ni ìlú Èkó. Ìlú Èkó jẹ́ ibi tí ó tóbi gan-an. Àwọn ìgbèríko ìgbèríko wà nínú ìlú Èkó yìí, a tún ní àwọn ìletò ìletò tó pọ̀. So tí iwò bá n-- ìgbà kan tí iwò bá ń gbé ní ìletò kan tó dẹ̀ fẹ́ lọ sí ìletò mìíràn, ó yẹ kí èyàn béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Kò dẹ síbi tí o ti fẹ́ bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn nílùú Èkó àbí nílùú Nàìjíríà tan lè ṣe àlàyé ọ̀nà fún ẹ.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ ní ojoojúmọ́? Kò léye ìgbà tí mo máa ń fọ ọwọ́ lójoojúmọ́. Ìgbà kígbà tí n bá jáde tí mo wọlé, mo fẹ́ jẹun, mo lọ sí ilé, ilé ìyàgbẹ́ ọ̀ má lọ sí ilé ìtọ́ ọ̀ mo, ọ̀ pópóyẹ́ pé bóyá mo lọ síta, mo lọ kọ̀wé, mo lọ kọ́ àwọn olùkọ́, ọ̀ yálà pé mo fọ́, bébì mo fọwọ́ kan àwọn nǹkan kan bóyá a rìn ní, a rìn ní, níbi nnkan tájà fọwọ́ kan, àwọn fèrèsé fọwọ́ kan lẹ́kun, gbogbo ìgbà yìí ni ó lẹ́tọ̀ kí èèyàn ma fọwọ́. So ìgbà tí mo máa ń fọwọ́ ní ojúmọ́ kan kò léye ìgbà.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìmélì rẹ? Ètò ìmélì, ọ̀rọ̀ yìí tó ń pè ní ìmélì yìí kò yé mi. Báwo lo ṣe máa ń ṣètò àwọn ìmélì rẹ? Ọ̀rọ̀ yìí ó ṣe bá-bá-bébà kan, ṣùgbọ́n ká ní àwọn ètò iṣẹ́ mi ni. Mo máa ń ṣe àwọn ètò iṣẹ́ mi dáadáa. Ni wákàtí wákàtí nǹkan tí màá ṣe lóòrèkóòrè, mo máa ń kó wọn pọ síbí kan na mo dẹ máa ń ṣe, bó ṣe yé kì nṣe.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Ọ̀wọ́ àwọn ìjọba le leyi gbà. Ọjà tuntun ló ń kọ àwọn ìjọba ló máa ń kọ ọjà tuntun sí gbogbo àyíká. Wọ́n kọ̀kan sí sango tedo, wọ́n kọ̀kan sí Àjàh, wọ́n kọ̀kan sí ọ̀pọ̀lọpọ̀ sí, sí ẹlẹ́mọ̀rọ̀. Ó pọ̀ tán kó káàkiri, káàkiri, káàkiri. Àwọn ìjọba ló máa ń kọ ọjà tuntun wọ̀nyí. So ẹ dákú lè kọ̀ọ̀kan dídé, dídé kó ní ọjọ́ báyìí ló fẹ́ kọ ọjà. Ọ̀ọ́, ọjọ́ báyìí ni ọjà tuntun yóò jáde. Èèyàn lè máa mọ ọjọ́ tí ọjà máa jáde. Ṣùgbọ́n nǹkan kan la mọ̀ ni pé tó bá tó àsìkò tí àwọn ìjọba fẹ́ gbé ọjà jáde, won a sọ fún àwọn aráàlú pé nǹkan báyìí, ǹkan báyìí wà níbí báyìí o. Ẹni tí ó bá nífẹ̀ẹ́ sí i, ẹ lọ gba ilẹ̀ ń bẹ, ẹ lọ gba ìṣó ń bẹ, ẹ lọ gba ayé ń bẹ kí ẹ fi máa tajà yín. Ọjà tuntun yóò jáde. Àwọn ìjọba ló ń ṣètò ọjà tuntun nílẹ̀ Nàìjíríà.

Ṣé o máa ń fi, o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Bẹ́ẹ̀ni, òṣìṣẹ́ tó bá ṣiṣẹ́ kárakára, o máa ń fún wọn ní owó àfikún. Owó àfikún yìí o máa ń fún àwọn òṣìṣẹ́ ní ọkàn tó dára láti ṣiṣẹ́ pẹ̀lú wa lóòrèkóòrè. Tí èyàn bá jẹ́ ẹni tó ń fi owó kún àwọn òṣìṣẹ́ tó ń fún wọn ní àfikún ní òrèkóòrè, àwọn òṣìṣẹ́ yẹn wọn ní máa kúrò, wọn ò ní máa sálọ síbò mi lọ wá ṣẹ, wọn á fi tọkàntọkàn wọn fi máa ṣiṣẹ́, wọn á fi tọkàntọkàn wọn fi máa bá wọn ṣiṣẹ́. Ó yẹ kí ẹnikẹ́ni tí ó bá ní òṣìṣẹ́ tó ń bá ṣiṣẹ́ tí wọ́n dẹ̀ ṣe iṣẹ́ yẹn pẹ̀lú ọkàn wọn, ó yẹ ká máa fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún.

Báwo ni o ṣe máa ń tọ́jú eekanna rẹ? A! Mo máa ń tọ́jú eekanna, nǹkan kan tí a ń pè ní bílédì, àwọn olóyèbo ń pè ní blade. Mo fi máa ń rẹ́ eekanna ọwọ́ mi àti ẹsẹ̀ mi. Eekanna yìí tí èèyàn ò bá tọ́jú eekanna, ó máa ń kó idọ̀tí, o de le kó àìsàn bára. Mo máa ń tọ́jú eekanna mi, mo máa ń fi ọṣẹ àti kànkàn fọ orí eekanna, gbogbo eekanna ọwọ́, eekanna ẹsẹ̀. Tí n bá jáde, tí mo lọ, ó ṣe é ṣe kí n ti fọ ọwọ́ kó ìdọ̀tí. Tí n bá dé, màá fọ ọwọ́ mi, màá fọ orí eekanna mi, màá fọ inú eekanna mi, màá fi eekanna kan, màá fi ró kejì. To da eku gbodo ìdọ̀tí tí ó bá wà ní eekanna àkọ́kọ́ tí mo bá fọwọ́ rọ, rọ mọ́ra wọn, a kúrò lọ́wọ́ eleyìí. Tí n bá fi eleyìí rọ eleyii, a kúrò lọ́wọ́ kejì ẹ. Àwọn Yorùbá ní ká fọwọ́ wẹ mọ́, ká fọwọ́ wẹ ọwọ́, òun ni ọwọ fi ń mọ́. Tí mo bá fi ọwọ́ yìí, bá fi wẹ ọwọ́ yìí, ọwọ́ yẹn a mọ̀.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Tí oúnjẹ bá kù, ó jẹ́ pé mi ni mo jẹ, tí mo dẹ̀ mọ bò sílẹ̀, mo gbé pamọ́, tí èmi tún ń pa mí, tó bá yá, mo lè jẹ. Ṣùgbọ́n oúnjẹ tẹ́lo mi ì jẹ kù, tí ò jẹ́ pé mi mo jẹ, tó bá gbé sílẹ̀, mi ò ní jẹ. Oúnjẹ ajẹ́ kù, ìgbá mi ó máa ń rín ni lára. Ni pàtàkì tí èèyàn o bá mọ ẹni tó jẹ oúnjẹ yẹn kù, ó ti ẹ̀gbẹ́ ìrẹ̀jẹ́ pé bóyá ẹni tó jẹ oúnjẹ kù gan, ó ní àwọn ìwà kan tó máa ń rí yan lára. Irú oúnjẹ bẹ́yẹn, ẹmi ò ni lè jẹ.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Ìkíni, ọ̀rọ̀ yii o yé mi. Ìkíni lórí, sépẹ́ kí a máa kí àwọn ènìyàn, ọr ba ṣe ń kí ni, ní ẹ̀ n beere ni àbí báwo ni. Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Tí ìkíni bá wà lórí fóònù mi, èèyàn lè tán-án, ṣùgbọ́n tí mo bá tan fóònù mi ọ̀pọ̀lọpọ̀ gba, fúnra mi ni màá kíni. Torí mi mọ̀ bóyá ẹ̀rọ tí wọ́n fi ń bá ni sọ̀rọ̀ yé, bóyá ó ní àwọn ǹkan tí wọ́n fi ń kíni lórí rẹ̀.